Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi jẹ́ Adedokun. Èyí tó túmọ̀ sí wípé adé tó di òkun ńlá. Àwọn òbí mi nígbà tí wón bí mi, wón wo, wón wò mí ṣúnsùn. Yorùbá bọ̀ wón dẹ̀ ní wípé ilé là ń wò ká tó sọ ọmọ lorúkọ. Bàbá bàbá mi òun jẹ́ Adedokun. Bàbá yìí dẹ̀ ti ṣaláì sí, kò pẹ́ lèmi wá sínú ayé. Wón wá wípé orúkọ òun náà lè sọ ọmọ yìí. Wọ́n wá ní kí orúkọ bàbá yìí má di ohun ìgbàgbé nínú ẹbí wa. Wọ́n bá sọ mí ní Adedokun. Ìtumọ̀ orúkọ náà ni wípé adé tó di òkun ńlá. Èyí tó túmọ̀ sí pé wón fẹ́, wón sì ń gbà ládùrá wípé ọmọ yìí ó há dàbí omi òkun tó máa tàn kálẹ̀, tó máa gbilẹ̀, tó sì máa ṣe rere.